Mo máa ń tọ́jú ara mi nípa fífọ ẹnu mi nígbà tí mo bá jí, kín wẹ̀ pẹ̀lú ọṣẹ àti kànkàn pẹ̀lú omi tó mọ́, kí n dẹ̀ wọ àwọ̀tẹ́lẹ̀ tí ó dára pẹ̀lú aṣọ tí ó mọ́ èyí tí ó dára tó sì bá ojú mu àti pípa jíjẹ oúnjẹ èyí tí ó ṣe ara lóore.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Nítorí wípé ènìyàn kò lè da máa dá sọ̀rọ̀ bí kò ṣe wípé kí ó bá àwọn ènìyàn sọ̀rọ̀, bí ó sì ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ kí àwọn náà máa dá a lóhùn bí ose jẹ ènìyàn.

Mo máa ń fi ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ mi gbọ́ orin ní ìgbà tí mo bá wà nínú ọkọ̀. Èyí máa ń jẹ́ kí ó rọrùn fún mi láti lè ṣe gbogbo nnkan àti láti lè mọ̀, láti lè fi.

Ó ṣe ni láànú wípé hun kò ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Bẹ́ẹ̀ ni, n kò ní alùpùpù nítorí wípé mi ò tíì ní owó tí ó tó láti fi ra ọkọ̀. Ṣùgbọ́n nígbà tí mo bá ní owó, màá ra ọkọ̀ mo sì máa fọ̀ ọ́ ní òrékóòrè.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé jẹ́ bí ọdún méjì tàbí mẹ́ta sẹ́yìn ní ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Mo ṣetán ní ilé ẹ̀kọ́ gíga níbí ọdún mẹ́ta sẹ́yìn. Fún ìdí èyí, ìgbà náà ni mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Ṣùgbọ́n mo máa lọ sí ilé ẹ̀kọ́ ọmọ mi ní àràárọ̀ ní ìgbà tí mo bá mu lọ sí ilé ẹ̀kọ́

Rárá, n kò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí mo fẹ́ràn láti jẹ́ kí ó jẹ́ wípé ohun tí èmi fúnra mí mọ̀ èyí tí ó sì dá mi lójú ni. Fún ìdí èyí, n kò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ṣùgbọ́n ohun tí ó bá dá mi lójú, mo nígbàgbọ́ gidi nínú rẹ̀

Ó ti tó bi oṣù márùn sẹ́yìn ní èyí tí mo wọ ọkọ̀ akẹ́rù. Ni ìgbà náà o jẹ́ pé mò ń ṣe àgùnbánirọ̀ mi lọ́wọ́ ni àwọn ènìyàn kan ràn wá lọ́wọ́ láti ibi tí a ti ń bọ̀ pẹ̀lú ọkọ̀ akẹ́rù tí wọ́n fi gbé wa lọ sí ìgboro ní ìgbà tí a kò rí ọkọ̀.

Ní ìgbà tí mo bá sín, mo máa ń mú ìbòjú aṣọ inú jú mi. Mo máa fi ń nu imú mi nìgbà tí ó bá jẹ́ wípé ikun mú yọ ní imú mi. Ṣùgbọ́n tí ikun mú kò bá yọ ní imú mi, nígbà tí wọ́n bá sín, wọn ó kàn sọ pé Olúwa ò ṣe é nítorí wípé àmì àlàáfíà ni.

Bẹ́ẹ̀ni, mo lu etí mi gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́. Láti ìgbà tí mo ti wà ní ìkókó ni wọ́n ti lu etí mi fún mi. Etí ẹyọkan sì ni wọ́n lu fún mi. Láti ìgbà tí mo sì ti dàgbà, n kò tíì dàámọ́ràn àti lu òmíràn, nítorí n kò lè gbé ara dúró láti lu etí mìíràn y'àtọ̀sí èyí tí wọ́n ti lu fún mi láti ìgbà tí mo ti wà ní ìkókó.

Bẹ́ẹ̀ni, mo màá ń kàwé nítorí tí mo fẹ́ràn láti ka ìwé. Oríṣiríṣi ìwé ni màá ń kà. Yálà ìwé tí ó sọ ìtàn, àwọn ìwé bí i bíbélì, ìwé tí ó sọ ìtàn tàbí àwọn ìtàn àròsọ, ìtàn eré orí ìtàgé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìwé èyí tí ó jẹ́ wípé ó kọ́ni lọ́gbọ́n ó sì fi ìmọ̀ kún ìmọ̀ fún ènìyàn. Mo fẹ́ràn láti máa kàwé gidigidi gan ni láti lè gba ọgbọ́n kún ọgbọ́n àti láti lè ka ìmọ̀ kún ìmọ̀

Rárá o, n ò kí n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà nítorí tí mo máa ń lọ sí ibi ìkọ̀kọ̀ láti jẹ oúnjẹ ọ̀sán mi ni láti lè mú ìdíwọ́ ìdènà kúrò tàbí ẹjọ́ yúrò nígbà tí mo bá ń jẹun, ní èyí tó jẹ́ wípé kò dára. Ṣùgbọ́n tí oníbàárà bá ká mi mọ́ níbi tí mo ti ń jẹun, mo lè fi oúnjẹ náà lọ kí a sì.

Ní ìgbà tí òjò bá rọ̀, tí ó bá jẹ́ wípé ojuòná ni mo wà tí mi ò tíì délé, tí ọ̀nà mi sì jìn, mo máa yà fún òjò kí òjò má bá pa mi. Ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé mo ti wà ní ìtòsí ilé, mo máa kí orí bọ̀ òjò tí màá fi délé, màá sì wá bọ́ aṣọ mi máa wọ mìíràn. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ilé ni mo wà nígbà tí òjò ń rọ̀, màá sápamọ́ sínú ilé, tí mo bá sì ní aṣọ níta tí mo fẹ́ ká, màá bọ́ta sáré lọ ká kí òjò má bá pa á.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ a máa gba ọgbọ̀n ìṣẹ́jú ní ọ̀pọ̀ ìgbà, èyí tí ó bá jẹ́ wípé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà ní ojú òpópónà. Ṣùgbọ́n tí kò bá sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀, mo lè lo ogún ìṣẹ́jú tàbí ogún lé ní méjì ìṣẹ́jú.

Rárá, n kò fẹ́ràn láti máa bínú. Nítorí náà, mo máa ń yàgò fún nǹkan tó máa fà kí n bínú ní ìgbà kú gbà. Ní ìgbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń dúró lórí ọwọ́ mi. N kò ní fẹ́ kí ẹnikẹ́ni mú mi bínú. Nítorí náà, wọn kì í bí mi nínú ọkọ̀. Àyàfi tí ènìyàn bá sun mi kan ògiri, tó sì ṣe ǹkan tó ń bí mi nínú.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn ní ẹ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n ó ti tó bi ọjọ́ mẹ́ta kan èyí tí mo ti wo ètò tẹlifíṣàn gbẹ̀yìn nítorí tí tẹlifíṣàn ilé wa ó ti bàjẹ́. Nítorí náà ó ti tó bi ọjọ́ mẹ́ta tí mo ti wo ètò lórí tẹlifíṣàn.

Rárá n kò ní ìforúkọ̀sílẹ̀ ní ilẹ̀-ìdáràyà, nítorí mọ má n ṣè ìdáràyà mi ní ẹnkúlẹ̀ ilẹ̀ mi ní gbogbo ọ̀jọ̀ Àbámẹ̀ta. N kò ní owó tí mọ o lọ fi fi forúkọ̀sílẹ̀ ní ilẹ̀-ìdáràyà. N kò ṣi ráyè láti má lọ sí ilẹ̀-ìdáràyà ní ọ̀pọ̀ ìgbà. Fún ìdí èyí, mọ má n ṣè ìdáràyà mi ní ayíká ilẹ̀ mi.

Rárá o, orí ò kí ń fọ́ mi o. Nítorí tí mo máa ń jẹun ní àsìkò. Tí n kò bá jẹun déédéé ni orí fífọ́ lè wá. Ṣùgbọ́n mo máa ń jẹun ní àsìkò, mo sì máa ń yẹra fún ohunkóhun èyí tó bá máa fa orí fífọ́ bíi wàhálà àti àìjẹun lásìkò.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun láti lè fi mọ bí ohun tí wọ́n rà lọ́wọ́ wa bí ó ti wúlò sí, àti láti lè fi fa ojú wọn mọ́ra kí wọ́n ba à tún lè padà wá láti wá bá wa dòwò pọ̀. Èyí ni ohun tí ó tọ́ láti máa ṣe fún gbogbo oníbàárà yálà ó jẹ́ tuntun àbí ti àtijọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń joko wo àwọn ìràwọ̀ ní àṣálẹ́. Ní gbogbo ìgbà tí ìràwọ̀ bá wà ní ìta, mo fẹ́ràn láti jókòó ní ìta máa gba atẹ́gùn. Fún ìdí èyí, ní ìgbàkúgbà tí mo bá jókòó ní ìta gba atẹ́gùn, mo máa ń wo àwọn ìràwọ̀ ojú ọ̀run nítorí tí wọ́n dára.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́ ní ẹ̀ẹ̀kọ̀kan. Mo máa ń mu coffee ní ẹ̀ẹ̀kọ̀kan nítorí pé kò gbọdọ̀ tun pọ̀jù ní àgọ́ ara. Fún ìdí èyí ni mo ṣe máa ń mú ní ẹ̀ẹ̀kọ̀kan èyí tí mo bá rí ní ibi iṣẹ́. Ìgbà mí sì wà tí n ó rí coffee ṣùgbọ́n tí n wọ̀ ní mú ní torí n kò fẹ́ kó pọ̀ jù ní àgọ́ ara mi.